Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn kó dà. Mo ní àpò ẹ̀yìn tó tóbi mẹ́ta ní ọwọ́. Mo ní àpò ẹ̀yìn tí mo máa ń gbé kọ̀ǹpútà mi sí. Mo sì ní àpò ẹ̀yìn tí mo máa ń kó àwọn aṣọ mi sí bí mo bá fẹ́ lọ sí ìrìnàjò. Mo nífẹ̀ẹ́ àpò ẹ̀yìn nítorí ó dùn ún gbé lọ sí ibikíbi.

Mo jẹ ènìyàn tí kò kìn gbàgbé adehùn. Bí'm bá ṣe àdéhùn fún yọn, mo máa ríi wí pé mo máa mú ṣẹ. Ìgbà míì wà tí ó jẹ́ wí pé bí mo bá ṣe àdéhùn fún wọn, mo máa kọ́olẹ̀ ni nítorí kí n má baà lè gbàgbé. Bí mo bá ti rántí, màá ríi wí pé mo mú àdéhùn mi ṣẹ.

Mo máa ń lo fóònù mi tó bí wákàtí mẹ́jọ sí mẹ́wàá lójoojúmọ́ nítorí àwọn ohun tí mo máa ń ṣe máa ń pọ̀ gan. Ibẹ̀ ni mo ti máa ń ka gbogbo ìròyìn, ibẹ̀ ni màá ti dá àwọn oníbàárà mi lóhùn, ibẹ̀ náà ni màá dé ti bá àwọn èèyàn ti tèmi sọ̀rọ̀. Nítorí rẹ̀ ló ṣe jẹ́ wípé mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn orí máa ń fọ́ mi, ṣùgbọ́n kòì ṣe gbogbo ìgbà. Bí mo bá ti ṣe iṣẹ́ alágbára tàbí tí mo ti ronú jù ni orí máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Bí orí bá dẹ̀ ti fọ́ mi bẹ́yẹn, mo máa ní sùúrù, màá wa omi, màá mú un. Lẹ́yìn tí mo bá ti mu omi tán, màá wá wá ọ̀rùn sùn tàbí kí n ra ra fi'orí mi lélẹ̀ kí ara mi fi balẹ̀ títí tí oru yẹn tí òfin ní fọ́ mi mọ́ torí òfin ní fọ̀ mí.